Ìgbà wo ni o máa ń dá nu fọ́ọ̀nù rẹ ní ibi iṣẹ́? Ìgbà tí mo máa ń dá inú foonù mi ní ibi iṣẹ́ ni àsìkò tí ń bàá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi, ni mo máa ń dá nú foonù mi ibi iṣẹ́

Ṣé o máa ń pàdé àfojúsùn ti ta rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àfojúsùn sí nǹkan tí mo bá fẹ́ ṣe torí pé tí ò bá sí àfojúsùn náà, kò sí nǹkan tí mo lè tètè mọ̀ bí mo sì máa yanjú rẹ̀

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, mò ń tẹ̀lé òfin torí bí tí wọ́n bá ti sọ pé kí n lo okùn àparí dábùú, ó máa ń dùn mi yẹn tú. Ṣé nǹkan ni.

Omi tí ó máa ń mu ni lójoojúmọ́ pọ̀ to, a, kò ní òǹkà o torí tí ọ̀fún omi bá ti ń gbẹ mi ni mo máa ń mu. Omi tí mo máa ń mu ní ojúmọ́ kò ní òǹkà rárárárárárárárárá torí tí ọ̀fún bá ti ń gbẹ mi ni èmi ṣe máa ń mu mi sí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bi mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́? O ló jú oríṣìíríṣìí ìṣòro tí èèyàn le ba pàdé ní ibi iṣẹ́. Bí ó bá jẹ́ pé ìṣòro pẹ̀lú oníbàárà èèyàn ni, máa mọ bí máa ṣe farabalẹ̀ tí máa ṣe yanjú ẹ pẹ̀lú emí àti oníbàárà mi.

Ìgbóná, ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn jù nínú yàrá rẹ? O ní ìgbà tí mo fẹ́ràn ìgbóná tí inú lè gbóná torí àsìkò ojú ọjọ́ tí èèyàn bá wà ló máa ń jẹ́ kí n fẹ́ràn irú ìgbóná, irú ìgbóná tí mo fẹ́ràn jù nínú yàrá mi.

Ṣé o mọ bí a n tííse oúnjẹ? Mo mọ bí wón tí ń se oúnjẹ. Mo mọ bí wón tí ń se ìrẹsì àti ẹ̀wà. Mo mọ bí wón tí ń se ẹ̀bà. Mo mọ bí wón tí ń se iṣu. Mo mọ bí wón tí ń se iyán. Mo mọ bí wón tí ń se àmàlà. Mo mọ bí wón tí ń se ẹ̀fọ́ rírò tó ní àwọn nkan èrònjà nínú. Mo mọ bí wón tí ń ṣe.

Ṣé o máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì? Mo máa ń mu, mo máa ń mu amọ́ mìímu púpọ̀ jù. Mo máa ń mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì torí mo fẹ́ra rẹ̀. Àlọ́ kò lè ṣe pipọ́ torí ìwọ̀ntúwọ̀nsí ní gbogbo ǹkan.

Báwo ni ó ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Pẹ̀lú inu dundun àt'àra yiya ni mi ti máa ń kojú, torí inú mi ó ti dùn pé iṣẹ́ tòní o tun tun parí. Ka túmọ̀ múra tọ́lá. Iṣẹ́ tòní ti parí óóó, ka túmọ̀ múra tọ́lá. Inú mi ó sì máa dùn nu.

Ṣé o máa ń gbi àti fún àwọn nǹkan ṣe? Rárá o, mi i rójú àti tú nǹkan ṣe o, tí n bá tí rí pé nǹkan ti bàjẹ́, màá ṣe kíákíá torí mi ò fẹ́ wàhálà rárárara.

Kí ni ó máa ń mú ẹ kú rẹ́rìn-ín? À, oríṣìíríṣìí nkan ni o. Eré apanilẹ́rìn gan wà to jẹ pe ó ma mú eeyàn rẹ̀rin. Ìgbà mí èèyàn a ranti ọro tí èèyàn sọ pẹ̀lú èèyàn, èèyàn sì máa maa rẹ́rìn-ín pé, "à, se èmi náà mo ṣì sọ ọro yii". Oríṣìíríṣìí ǹkan ni ó máa ń pani lẹ́rìn-ín.

Ṣé o ní àwọn ẹ̀rọ alogbun nílé rẹ? Mi ò ní o, torí kò sí owó láti fi rà, torí púpọ̀ wọn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ní ibi wiwì.

Ṣé o wọ aṣọ àkóyé ní ibi iṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ ibi iṣẹ́ láti dáàbò bo fún ìyẹ̀pẹ̀ àti àwọn nǹkan tí ó lè jẹ́ kí aṣọ mi dọ̀tí torí náà mo máa ń wọ aṣọ ẹ̀kaarọ ma?

Ṣé o ti rìn irin àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, àwọn ìlú tó wà ní agbo ẹgbẹ́ ibi tí mò ń gbé àwọn ìlú kéréje kéréje. Mo ti rin irin àjò lọ sí ìlú bẹ́ẹ̀ ri.

Ṣé o máa ń fi ìdáàbò bò ohun sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń bò ara tí ń bá ti ṣùn. Mo máa ń lò ìdáàbò bò ohun sára tí ń bá ti ṣùn torí pé ó dára púpọ̀ púpọ̀

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Lo fẹ́ràn jù, lo fẹ́ràn jẹ ju? Àà, ẹ̀fọ́, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀ ni, ẹ̀fọ́ tó dùn, tó ní ara lóore ni mo fẹ́ràn jù láti máa jẹ.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ? Bi won bá ṣe sọ́ naà ni mo se máa ń gbọ̀. Tó bá jẹ pé eleyi tí ó tẹ̀ mí lọ́run ni, hin farabalẹ̀ sọ fún wọn náà ni torí pé oníbàárà mi ni wọ́n. Aajo mo bá ṣe sọ́ táa se jọ yanjú ẹ náà ni.

Se o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí pé lẹ́yìn elédumare, náà kò tun sí ńkàn mí mọ́. Ọ́un nàá ni mo gbudò lọ bá. Dí iṣínṣinyii, mo máa ń lọ ilé ìjọsìn dáradára. Mo máa ń lọ ilé ìjọsìn.

Ṣé o fẹ́ràn wíwo àwọn iràwọ? Mo fẹ́ràn wíwo àwọn iràwọ kí n mọ wo wọ́n bọ́ sẹ̀. Pe ọkọ̀ja oye me bi wọ́n ṣe rí, wọ́n sì dúró. Mo fẹ́ràn láti wo iràwọ láti tún ní ẹ̀kọ́ nírìn.

Ṣé o bọ̀wọ̀ bí a ti ń péja? Sé o mọ bí a ṣe ń péja? Mi mọ̀ ọ́, torí pé mo n sìṣẹ̀ mi. Mi ò gbọ́njú bà, i mọ àwọn èèyàn tó ń ṣe, torí náà mi ò gbonju bà bó ṣe ń pa ẹja.

Ìgbà wo ni o kí ènìyàn lọ sí iṣẹ́ gun ọdẹ? Mi ò mọ̀ mi ń lọ ọdẹ o. Nǹkan tí èyàn kò ṣe gbogbo nǹkan náà ni èyàn máa mọ̀, ni paẹ̀. Àyàfi tí èèyàn bá fẹ́ wá ìmọ̀ kún ìmọ̀ nìyẹn.

Ṣé o máa ń bí àti fún? Bẹ́ẹ̀ni, mo máa ń bí àti fún dáradára. Mo máa ń ṣe é dáradára. Hmm, torí pé ó dára púpọ̀púpọ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mi láìkí, kin mo wọ bàtà abọ̀ni ní kokose, àmọ́ kò sí irú bàtà tí mi ò lè wọ̀. Kò sí irú bàtà tí mo ì lè wọ̀. A tì bàtà gíga àti bàtà gogoro.

Kí ni àwọn ìmọ̀ tuntun, ìmọ̀ tuntun wo ni o fẹ́ kó fún iṣẹ́ rẹ? Àí, owó yi, tí owó bá ti wà dára, ò sí ìmọ̀ ìtọ́ tuntun yóò mú wà níbi iṣẹ́ mi. Owó ni kó kó. Yorùbá sọ pé owó ni kẹ̀kẹ́ ẹ̀yin rere.

Ṣé o fẹ́ràn oúnjẹ ní àpò ọ̀nà? Mo fẹ́ràn rẹ̀. Wọ́n máa ń dùn torí ìyàtọ̀ rẹ̀ gan-an. Ó tún máa ń mú èròjà ìmíi wà fún èèyàn.